Sọ fún wa nípa ẹgbẹ́ ìdílé lórí fóònù. Ẹ̀gún ní orí fóònù, ó jẹ́ kí ó rùn, torí pé kí ẹ̀yàn ṣẹ̀ṣẹ̀ máa padà, a máa pẹ́rawa jo, ó máa ń jẹ́ ǹkan tí ó le.

Lérò rẹ, báwo ni iṣẹ́ ṣíṣe iṣẹ́ nílé ṣe rí? Hmm, ṣíṣe iṣẹ́ nílé ó jẹ́ nǹkan tí ò dá lọ́pọ̀lọpọ̀ ìgbà. To jẹ pé torí pé kò ní sí àkókò wipé jẹ́ kí n lọ sisẹ ní òní àbí.

So wa nípa oriki ile yin. Mi ò dé ayé ba oríkì torí pé ọ̀làjú ti wọ́ sí ìdílé wa. Wọn ò sábà kí ìrá wọn ní ìgbà tí a bá délé ayé.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo máa ń jẹran. Ẹran jíjẹ mo fẹ́ràn rẹ̀ dáadáa. Tó jẹ pe mo máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ń bá ti rí i. Mo fẹ́ran rẹ̀.

Sọ fún wa nípa ìran ayò rẹ tí o jìnnà jù. Ìrìn àjò tó jìnnà jù, kòó ṣe ìrìn àjò kékeré o. Ijọ́ tí mo lọ láti mo lo wákàtí bóyá bíi méjìlá.

Sọ fún wa nípa ọkọ̀ ńlá tí o mọ̀. Ọkọ ńlá tí mo mọ̀ ni àwọn ọkọ̀ tí a máa ń gbé ẹrù, tó bá ń gbé àwọn nǹkan, nǹkan tí àwọn èèyàn máa ń lò. Oríṣìíríṣìí ni wọ́n, oun ni mo mọ̀ ó sì gùn dáadáa.

Kí ni o ma ń ṣe nígbà tí àlejò bá dé? Nǹkan tí mo ma ń ṣe tí àlejò bá dé, òun ni pé ma bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló fẹ́, ṣé oúnjẹ ni àbí omi àbí kí ni, òun ni n ma ń bèrè ní ọwọ́ àlejò tó bá dé.

Sọ fún wa nípa ìjọ ni ayọ̀ yí, àjọyọ̀. Nípa ìjọ àjọyọ̀, ọjọ́ àjọyọ̀ jẹ́ ọjọ́ tí inú gbogbo èyàn máa n dùn àti àgbà àti omọ́dé. Kò sí ẹni tí inú rẹ̀ ò le dùn lọ́jọ́ náà.

Sọ fún wa nípa ìgbà tí ẹ̀rọ ìbàjẹ́ lọ́ jiji igbati ẹ̀rọ bàjẹ́ ní òjijì jẹ́ ọjọ́ tí mi ò lè gbàgbé, toje pé mo need, mo fẹ́ lò ẹ̀rọ na, ó sì bàjẹ́ ní òjijì.

Sọ fún wa nípa ìpàdé àwọn ará ilé. Ìpàdé àwọn ará ilé jẹ́ ìpàdé tí ó ṣe tó jẹ́ wipé ìgbà mí máa wà tí èyàn bá ti lè ní súrù pẹ̀lú ìpàdé, ó lè fa ìjà.

Ṣé o ní àṣẹ kan ikori ìkọrì sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni kosi kí èyàn máa ní àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé èmi máa ń fẹ́ràn rẹ̀ láti jẹ dáadáa bẹ́ẹ̀ni mo ní.

Sọ fún wa nípa omi ńlá tí oti rí, omi ńlá tí moti rí òun ni eleyi ti ní ọdọ tan máa ń pè ní river niger. Òun ni mo tí rí, tí mo rí ní, ní lọkọja náà. Òun ni omi ńlá tí mori.

Ṣé o ní àwòrán lára? Mi ní àwòrán lára, torí pé gan-an mi ò fẹ́ràn rẹ̀. Rárá, rárára. Bí ó ṣe má ń rí lára gan, kò jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Torí náà, mi ò ní àwòrán ní ara rárá, àt all at all.

Lérò rẹ, kí ni ó ma ń so àwọn àgbà àti àwọn ọ̀dọ́ pọ̀? Nǹkan tí ó máa ń sọ àwọn àgbà àti ọ̀dọ́ pọ̀ ni wípé tó bá jẹ́ pé —wọ́n bá ṣe ìròyìn papọ̀, òun ni ó ma ń so àwọn méjèèjì papọ̀

Lérò rẹ, kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́. Nǹkan tí a gbọ́dọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́ ni nkan rere láti má jẹ kí wọ́n tàpá sí ǹkan tí kò ṣe.

Sọ fún wa bí a ṣe le tọ́jú ìyá tí ó ṣe ṣe bímọ. Bá ṣe lè tọ́jú ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ ni pé a máa fún ní ìtọ́jú tòpéye tí ó sì máa ma jẹun ní àkókò.

Sọ fún wa ìgbà ti ibi tí o ti ń jẹun níta ilé. Ibi tí mo ti ń jẹ́un níta ìle se o wà ṣá kò sí torí pé mi fẹ́ràn àti lọmọ jẹun ní ìta mi fẹ́ràn rẹ̀.

Kí ni o máa ń ṣe bí o bá jí ní ilé mìíràn lọ́la? Ǹkan tí mo máa ń ṣe ni pé màa múra sílẹ̀ torí wipé kò ṣe ilé gbígbé mi. Màa múra sílẹ̀ torí náà. Bẹ́ẹ̀ni mo se maa n se.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí pé àdéhùn gan ó jẹ́ ǹǹkan tí ó le, torí ẹ̀ ni miì sábà fi máa ń ṣe àdéhùn fún ènìyàn.

Se o jẹ́ ẹni kan tí ó máa ń ṣe ètò nkan. Bẹ́ẹ̀ni torí pé ohun kan tí èyàn bá ṣe, èyàn gbudọ̀ ṣe ètò rẹ̀. Tí ènìyàn o bá ti ṣe ètò rẹ̀ kò sì kò lè dáa rara.

Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ní agbègbè rẹ. Àṣà ìgbéyàwó, nǹkan tí àwọn èèyàn tún ń ṣe ní agbègbè mi ni wípé wọn máa ń ṣe english wedding, english ìgbéyàwó bí àwọn eleebo ṣe máa ń ṣe.

Sọ fún wa bí oúnjẹ ṣe ní ìyípadà nígbà tí ó bá ń tọ́jú ìlera. Oúnjẹ máa ń ni iyípadà torí tí ènìyàn o bá ti jẹun, kò nì sí okun àti agbára fún ẹni náà torí náà oúnjẹ jẹ́ nǹkan tó ṣe kókó.

Sọ fún wá bí àtìgbà, àtìgbà mélò ni o máa ń sùn, kò sí ìgbà tí òrùn bá wà tí eyan ò lè sùn àyàfi tí eyan bá ń ṣe àwọn iṣẹ́ ní owó, tí o bá jẹ́ pé bí owó aro.

Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní agbègbè rẹ. Eré àwọn ọmọdé ní agbègbè mi ni àwọn eré ìyẹ̀pẹ̀ ná máa sábà máa ń ṣe jù tàbí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí a máa ń gbá sí ra wọn, òun ni a máa ń sábà máa ń ṣe jù.

Ibo ni o fẹ lọ ṣe ìsinmi? Ibi ti mo fẹ lọ ṣe ìsinmi, ibi tí ó bá ti jẹ́ ibi tí kò sí jàgídíjàgan tí ó sí wàhálà, ni mo fẹ lọ ṣe ìsinmi torí wipé kí eeyan lè fi ẹ̀dọ̀ lórí orońro.

Kí ni o máa ń ṣọ fún ọ̀dọ́ tí ó bẹ̀rẹ̀ tí o ju, tí ó ju ìwọ? Nǹkan tí mo máa ń sọ fún ọdọ ni wípé kò ní sùúrù fún gbogbo nǹkan tí o baa ń ṣe lọ́wọ́.

Ṣàlàyé ọ̀nà láti ilé rẹ dé ọjà tí ó sún mọ́. Kò sí ọjà kankan t'ó súń mọ́ ní agbègbè tí mo ń gbé o. Kò sí ọjà t'ó sún mọ́ wa nì, kò sí. Ibi tí yóò wà ni— ìrìn ibẹ̀ ó jìnà gan ni, ó jìnà tíì ṣe ìrin kékeré.

Ilé, ilé rẹ̀ tóbi tó, yàrá mélòó síì ní ó wà nínú ilé tí mo mọ̀ pé kò i ṣe ilé mi tí mo kọ́ gan-gan ni o. Nítorí náà, yàrá tó sì wá ń bẹ́ koju yàrá mẹ́fà lọ àmọ́.

Ṣé o fẹ́ràn orin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, tí ó bá jẹ́ pé ibi tí mo fẹ́ gbà, tí èyàn bá ní àyípadà ẹ́mí, kò sí, èèyàn ó gún láti lọ sí ibi tí èyàn lọ tàbí tí èyàn fẹ́ ṣe àwọn iṣẹ́ kan ní òkè, eyàn ó gùn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? In le sọ pé mo mọ wọn dáadáa torí èèyàn ni wọ́n. Oríṣiríṣi ìwà ló dẹ máa wà ní inú wọn, torí náà mi ò mọ àwọn aládùúgbò mi dáradára. Mi mọ̀ wọ́n.

Sọ fún wa nípa ilé àtijọ́ tí o ti rí, ilé àtijọ́ tí mo tí rí òun ni àwọn ilé abẹrẹwọ tó jẹ wípé téèyàn bá wọ bẹ́ẹ̀ wa rò bóyá kò fẹ ni. Àmọ tó bá ń wo lọ́ọ̀kan, wa mo rò pé ilé kékeré ni.

Sọ fún wa nípa ohun dídùn tí o rántí láti ìgbà èwe. Ohun dídùn tí mo rántí láti ìgbà èwe ni nkan tí o ṣe, òní mo rántí, tìnu mi dùn gan, òhun ní ijọ́ ọdún ohun mo rántí.

Báwo ni ìgbé ayé ṣe ní padà nígbà tí ènìyàn bá kó lọ sí ìlú náà ìlú ńlá? À eeyan o lè sọ pé ìgbésí ayé máa yípadà, eeyan o dẹ lè sọ pé kò lè yípadà torí pé bí ìlú tí èèyàn bá lọ bo bá ṣe rí.

Sọ fún wa nípa ẹfun àti ìlera. Ẹ̀fọn àti ìlera ẹ̀fọn oní wàhálà ni t'ó máa ń ni àwọn ènìyàn ní ara. Àwọn ìjeje rẹ̀ ni.

Ṣé o máa ń ṣe ìsọdún tún ọkàn? Bẹ́ẹ̀ni, eyán máa ń ṣe, tí èyàn máa fi n ní, tí èèyàn ò fi ní nìra e ni ara, mo máa ń ṣe dáadáa. Hmm.

Báwo ni ó ṣe máa ń rí lò àkókò nígbà tí o bá wà nínú ìla? Mo sì máa ń lo àkókò máa ní sùrù tó bá jẹ́ wipé nkan tí mo fẹ́ dúró fún kò ṣe, kó ṣe, kó jẹ́ pé nkan tó ṣe pàtàkì nì. Àmọ́ tó bá ti o se nkan tó ṣe pàtàkì.

Ṣé o máa ń ran ara rẹ? Mo máa ń na ara mi torí pé tí eeyan bá ti ń na gbogbo ara, yóò bọ́ sí ipò tí gbogbo ẹ́ ó ṣiṣẹ́ dáadáa. Mo máa ń na ara mi gan-an ni.

Sọ fún wa bí o ṣe máa ń rí láti pàdé ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà pípẹ́, bí mo ṣe máa ń ṣeé òun ni pé màá ṣeé ní ìrọ̀rùn tí mi ò fi ní àrùn yìí ní ara.

Sọ fún wa, ẹ̀hun, sọ fún wa bí àwọn ènìyàn ṣe ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro? Ìbí àwọn ènìyàn ṣe ń bá ara wọn lọ́wọ́ tí èmi ti rí kò sábà wọ́pọ̀ torí pé ènìyàn sábà ran ni ọwọ́ ní ibi bí kò sábà wọ́pọ̀

Sọ fún wa nípa mímu àgbàlá omi. Mímu àgbàlá omi jẹ́ omi tí ó máa ń tútù, tó jẹ́ pé tí iwo gán bá mu gan-an, imú rẹ̀ yóò dùn gan-an tí ara yóò yà.

Kí ni o máa ń sẹ nígbà tí òjò bá ń rọ̀? Nkan tí mo máa ń ṣe ìgbà mí, mo lè gbé ìkẹ́ sì tà láti lọ gbé omi, tàbí kí ń máa sùn. Nkan méjì tí mo sábà máa ń ṣe nígbà tí òjò bá ń ro nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Bi mo se máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi tí n ba tì lọ ra ṣe pẹpẹ fùrù. Mi nirà mí ní ara lórí rẹ̀ torí pé tí ẹ̀yàn bá ro dáadáa, ẹ̀yàn súnmọ́ àsìkò ikú ni.

Ṣàlàyé ìlú tàbí àdúgbò tí o ń gbé? Ibi tí mo ń gbé jẹ́ àdúgbò tó ní sùúrù tí kò ṣe àdúgbò jàgídíjàgan tí wọn ni ara wọn ni ara. Ó ni mò ń gbé.

Ẹ̀rọ wo ni o máa ń lò nínú ilé—nínú ilé ìdárayá? Ẹ̀rọ tí mo máa ń lò nínú ilé ìdáná yà—, ìdára—, ìdí náà òun ni àwọn—ẹ̀rọ tó jẹ́ pé kò í ṣe àwọn eléyìí tí ó lè ṣ'èyàn léṣe.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Leleyi tó ń bá rí bí ìwà rẹ ṣe rí, tó bá jọ mọ̀ kí n pè, máa pè. Àwọn tí ò bá ti jọ mọ̀ pé kí n pè, màá fi sílẹ̀ torí oríṣiríṣi oníbàárà ló wà.

Ìgbà melo ni o maa n sayẹwo imeeli rẹ? Ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi mi tí ẹ mọ̀ ìgbà yẹn, ìgbà mìí mo lè wọ ọ́ fún bí i ẹmárùn-ún láàrín ìṣẹ́jú kan torí pé tí n bà n wo pé mo ń retí nǹkan wípé o yẹ kan ti sẹ́ẹ̀ńdì rẹ̀ sí mi.

So fún wa nípa ero tí a lè lo loko. Ẹ̀rọ tí a lè lò ní oko oríṣiríṣi ni, ṣe ti eléyi ta lè fi wú àwọn ǹkan oko ni, àbí eleyi ta lè fi gbẹ́, àbí eleyi ta máa fi fin àwọn kókó tí ò wà nínú oko.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo ṣe máa ń múra sílẹ̀, mi ń nira ní ara torí pé nkan tí mò ń tà, òhun ni mo máa ṣàlàyé fún, kò n ṣe nkan tó jẹ pé mi mọ̀ nípa rẹ̀ torí rẹ̀ mi ń múra sílẹ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ jẹ ọjọ ìsinmi tí olóyìnbó pè ní sunday tí ma fo tàbí ọjọ àbámẹ́ta tí olóyìnbó pè ní saturday. Mo máa ń fọ aṣọ mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Ṣé o mọ b'ọ́n ti ṣe ń wo ago ọwọ́. Bẹ́ẹ̀ni, mo mọ̀ b'ọ́ti ṣe ń wòó dáadáa tójẹ́ wípé tí n bá ń wòó mo mọ àyè ago tí yóò lù. Mo fẹ́ràn rẹ̀ láti màa wòó gan torí ó rọrùn fún'yàn láti tètè mọ ago dáadáa.

So ìtàn díẹ̀ tí a le sọ lára léra léra tàbí ìbẹ̀rẹ̀ díẹ̀ ó sopin. Ìtàn tí a lè sọ ní ìtàn boya bi ìjàpá àti yanrinbo tí wọ́n jẹ́ ọkọ àti ìyàwó.

Ṣàlàyé aṣọ tí o máa ń wọ̀. Àwọn aṣọ tí mo máa ń wọ̀, mo máa ń wọ àwọn aṣọ bóyá bí English dress tàbí aṣọ ilẹ̀ Yorùbá bí i sòkòto àti bùbá. Àbí sẹnitọ dress oun ni mo maa n wọ.

Ṣàlàyé bí a ti lè tí o, tí o ti ń gbẹ́. Ǹkan tí ó ń gbẹ́ ni àwọn nǹkan ọ̀pọ̀ tí ó máa ń ṣe, nǹkan kò ní àǹfààní púpọ̀ jù gan-an ni.

Ṣàlàyé bí ènìyàn ṣe máa ń forúkọ sílẹ̀ ní ibi tí ó ń mú. Bí ènìyàn ṣe máa ń fi orúkọ sílẹ̀ ò ní pé, tó bá jẹ́ pé nǹkan tí ènìyàn fẹ́ ṣe ó jẹ́ nǹkan pàtàkì tí kò ṣe é má ṣe, ó fi orúkọ rẹ̀ sílẹ̀.

Sọ fún wa bí àdúgbò ṣe —ni—jẹ́. Péjọ́ nígbà ti ìsìnkú. Bí àdúgbò ṣe máa ń pẹ́jọ nígbà ìsìnkú. Miì mọ̀ọ́ o, miì mọ̀ọ́, torípé gbogbo ìyẹn mi ìí sábà fi ara si.

Sọ fún wa bí o ṣe lẹ́ gbọ́ orin Yorùbá lórí fóònù. Bí mo ṣe lè gbọ́ orin Yorùbá ní orí fóònù ni pé màá lọ wá, màá lọ sí orí íńtánẹ́ẹ̀tì láti lọ wa ìrú eléyi tí mo fẹ́ràn láti máa gbọ́. Bí mo ṣe máa ń gbọ, òní bi mo ṣe máa ṣe ní yẹ̀n.

Ṣé o ti ní ìṣòro ìrugbọn? Bẹ́ẹ̀ni, mo ti ní ìrùngbọ̀n dáadáa tó jẹ́ pé bi mo se n sọ yì gàn mo ń fọwọ́ fa. Mo ti ní ìrùngbọ̀n tó jẹ́ pé ìrùngbọ̀n amọ ko i ṣe oní pípọ̀ jù ó.

Báwo ni o ṣe máa ń tọ́jú ìrántí ìrìn àjò? Bí mo ṣe máa ń ṣe ètò ìrìn àjò ni wípé màá ti máa múra sílẹ̀. Boya bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì rẹ ni màá ti máa múra sílẹ̀.

Lérò rẹ kí ni o ní sun ní agbègbè rẹ? Ìkan tí mo ní sọ ní agbègbè mi ni pé ó jẹ́ agbègbè tí kò sí jàgídíjàgan ní ìnu re ohunnj tí kò jẹ́ sí wà lára rárá ní ibi bẹ́ẹ̀

Ṣé o ní agbe, àgbàlá òjò bẹ́ẹ̀ni. Mo ní àgbàlá òjò dáadáa tí ó máa ń ṣe pé a máa fi máa gbé omi láti gún sí inú ilé wa bẹ́ẹ̀ni.

Nígbà wo ni o ki n fo? Ìgbà tí mo máa ń fò ni tí mo bá fẹ́ fò àwọn gọ́tà tí omi máa ń gba inú rẹ̀ kọjá tàbí tí mo bá fẹ́ kọjá sí ìsòrí kan síkejì tí màá fò kọjá n ibi bẹ́ẹ̀.

Báwo ni ọjọ́ ò tó ṣe yípadà ní, nípadà bí o ṣe rí lára pàdé. Bó ṣe yípadà ó jẹ nǹkan tí o jẹ́ kí ojú ọjọ kó yípadà sí pé ẹni tó bá fẹ ṣe nǹkan yóò tètè se ni kíákíá.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, tí ó máa ń mú pé oríṣiríṣi, òun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn láti máa wòó gan-an dáadáa, tó jẹ́ pé mo máa ń lọ orí pápá láti lọ wòó.

Ṣàlàyé fọ́ọ̀nù tí ò ń lò. Fóònù tí mò ń lò jẹ́ fóònù Android. Fóònù tí ó jẹ́ iléyi tí a máa ń fọwọ́ tẹ̀ ní ojú tí kò sì nira ní ara láti tẹ̀ torí pé ó jẹ́ nǹkan tó rọrùn.

Ṣàlàyé ohun elo tí ó wà lọ́wọ́ rẹ lójoojúmọ́. Ohun èlò tí ó wà ní ọwọ́ mi ní ojoojúmọ́ ni àwọn ǹnkan tí ó ṣe ìdí ní ọwọ́, tí kò i ṣe àwọn ǹnkan tó nira.

Irú ọjọ́, ojú wo ni o fẹ́ràn jù? Irú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn, ọjọ́, ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ tí kò ṣe, tí ò ní wàhálà nínú rárá. Ni jẹ́ pé kò ní kini.

Kí ni o le ṣe ní sẹ́yìn sẹ́yìn tí o kò le ṣe ní ọdún mẹ́wàá sí ìsín? Nǹkan tí èèyàn le ṣe ní ìsin sin yìí ni bí pé tí èèyàn kan dáàbò àwọn nǹkan kan, tó jẹ pé kò ní gbá àkókò ènìyàn.

Nígbà wo ni o má ń fi fari? Ìgbà tí ó máa ń fi fà ni pé mi ni rami ní ara kankan. Ó jẹ́ pé tó bá ti tó àkókò náà ni màá sẹ tí màá sì nígbàgbọ́ nínú ẹ.

Sọ fún wa nípa bí nípa gígẹ àbí bí a ṣe le rí wé, bí a ṣe le ṣe ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó dà gan-an ni tí o jepe ko nira lára.

Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí o jẹ kù? Nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú oúnjẹ tí mo jẹ kù, òun ni pé mi ní, mi ní ara tí bá ti rí pé ó dáa, màá jẹ ẹ́ àmọ́ tí bá ti rí pé kò dáa mi lè jẹ ẹ́.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi ó jẹ́ ètò tí kò le torí pé mi ń ṣe ní wáàlá tí kò sẹ́ wàala rára.

Báwo ni o ṣe má ń rántí àwọn ènìyàn? Báwo lo ṣe máa rán àwọn ènìyàn lọ́wọ́? Oríṣiríṣi ìrànlọ́wọ́ ló wà. Àwọn ìrànlọ́wọ́ mii máa wà tó jẹ pé kékeré ni tí ó ni ní ara ní ara. Àwọn ìrànlọ́wọ́ mi wà bẹ́ẹ̀.

Lérò rẹ báwo ni eré orí ìtàgé àti eré orí ṣe ṣe rí? Eré orí ìtàgé jẹ́ eré tó dùn gan ni. To je pé èèyàn á wò ó, tí inú èèyàn sì máa dùn beni. Àmọ́ eré orí ìtàgé kò ṣe.

Ṣé o mo bí wón ti ṣe ń ti ipaja-- ìpéja? Bẹ́ẹ̀ ni, bí wón ti ń ṣe ìpéja jẹ́ ǹkan tí ó ṣe dáadáa tí ẹ pé ó dáa gan-an ni.

Sọ fún wa nípa àgbo tí o, àgbo tí o máa ń mu nígbà tí àìsàn. Àgbo tí mo máa ń mu oríṣiríṣi ni. Tó jẹ pé ti ibà ni àbí ti jẹdi àbí, oríṣiríṣi àgbo ni o wà láti máa mu. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni.

Kí ni àwọn èrò rẹ fún, èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn iro mi fún ọjọ́ iwájú ni pe láti jẹ́ ǹkan eyan pàtàkì ní ìlú, láti ní jẹ́ kí o ṣe iṣẹ́ tó dára gan ni.

Báwo ni o ṣe máa ń wọ ipe iṣẹ́ ti o tọ́? Bí mo ṣe máa ń wọ ìpe iṣẹ́ tí o tọ ní, tí mo bá ti wo ibẹ̀ tí máa sè ní ìwọ̀nba ti àgbàrá mi bá wọ inú ilé.

Báwo ni agbègbè rẹ ṣe yípadà ní àkókò ọkọọkan? Bó ṣe yípadà ní pé àwọn ènìyàn tí ń wá láti wá máa tẹ̀dó sí ibi bíì, láti máa tẹ̀dó sí ibí bíì?

Sọ fún wa nípa ẹni tí o nípa lórí rẹ̀ gidigidi. Ẹni tí mo nípa ni orí rẹ gidigidi ni ẹni tí èèyàn fẹ́ràn jù ti èèyàn ò fẹ fún wàhálà kankan rárá. Òun ni mo nípa rẹ̀ gidigidi.

Ṣé o fẹ́ràn yíyàn? Mo fẹ́ràn yíyàn torí pé ó dá gan-an kí àwọn ènìyàn. Mo fẹ́ràn rẹ̀ torí ó ṣe kókó fún àgọ́ ara ènìyàn. Mo fẹ́ràn rẹ̀ gan-an ni.

Sọ fún wa nípa aṣọ tí ìdílé yín máa ń wọ̀ ní àjọyọ̀. Kò sì àsọ̀ tí a máa ń wọ ayafi tí a bá mú aṣọ bẹ́ àbí ankara tí oníkaluku wa á rà àmọ́ kò sábà wọ́pọ̀ rárá.

Irú ọkàn kùta wo ni o ní? Irú nǹkan tí mo ní jẹ́ àwọn nǹkan eleyi ti o ti ni irọwọrọsẹ tí kò nira ni ara òun ni moni ti o ṣe control.

Sọ fún wa nípa èso tí wọ́n ń sọ pé kí o, wọ́n ń sọ pé dára fún ara. Àwọn ǹnkan èso tí wọ́n ń sọ pé ó dára fún ara oun ni boya bí ọ̀gẹ̀dẹ̀, pineapple, ọsàn, ọ̀gẹ̀dẹ̀, àwọn ǹnkan gidi mii.

Ta ni ó ń se oúnjẹ ilé yìn? Ẹni tí ó ń ṣe oúnjẹ ilé wa ni ẹni tí ó mọ oúnjẹ se, to sè pé òun ni ó máa ṣe àárọ̀ àti tí talẹ́, torí pé oníkálukú á ti jáde ní ọ̀sán iyókù tún di ọjọ kejì.

Ṣàlàyé bí o ṣe ń tan kéékèè sí inú ile. Bí mo ṣe máa ń tan ni pé màá farabalẹ̀, màá tan tó jẹ pe kó ní fi bàjẹ́ rárà tí ó ní fi nira lára bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa ìkíni ọwọ́ fún àwọn àgbà. Ìkíni ní ọwọ́ fún àwọn àgbà jẹ́ ìkìni tó ṣe pàtàkì tó jẹ́ pé fún ìtẹríba, ó tún wà nínú rẹ̀ náà torí pé àgbà tan bá tì pè ní àgbà ìtẹríba dá fún.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú aṣọ rẹ. Bí mo ṣe ń tọ́jú aṣọ́ mi ni wipé mo máa kọ lọ sí ilé ibi tí wọ́n sì máa ń ṣe ní ẹ̀ṣọ́ oge tí màá tú. Tóbá ti wá ṣe tán, màá kó pamọ́.

Báwo ni agbègbè rẹ ṣe yípadà láti ìgbà tí o ti kéré? Ó yípadà sí dáadáa náà ni, torí pé oríṣiríṣi nǹkan tuntun tuntun ni ó ṣẹlẹ̀.

Ṣé ọ̀nà ìṣe oúnjẹ kan wà tí o lè fi ọmọ lọ́wọ́ nínú ìdílé yín? Kò sí o. Kòsí, rárá, rárá, rárá. Kòsí. Kòsí eléyì ti mó lè sọ́ wipé kí ọmọ kan se ní inú ìdílé wa. Kò sí.

Sọ fún wa ibi tí ò ń lọ sinmi. Ibi tí mò ń lọ sinmi ni ibi tí ó jẹ́ ibi alálàáfíà tí kò i ṣe ibi tí ó nira fún ara èèyàn. Ibẹ̀ ni mò ń lọ fún sinmi.

Irú ìwo ni o gbọ́ ní ilẹ̀ rí ní gbogbo ọjọ́? Ìróyin wo ni o máa ń gbọ́ nílẹ̀ rí ní gbogbo ọjọ́? Ìròyìn tí mo máa sábà maa ń gbọ́ oun ni ìròyìn ǹnkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè mi.

Eré wo ni ẹ ń ṣe nígbà, eré wo ni ẹ ń ṣe nígbà èwe? Eré tí a ń ṣe ní ìgbà èwe ni eré oní ìbọn, eré ọlọ́pàá tí olè là ń ṣe ní ìgbà èwe. Óun ní.

Ṣé o mọ bí a ṣe ń fi àwọn fílà rẹ pamọ́ sórí, ẹ ri, fílà pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo mọ ohun tí ń ṣe ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud láti di kí ó dára.

Sọ fún wa nípa òdòdó àti òdòdó, dòdò àti ọgbẹ ọ̀gẹ̀dẹ̀. Dòdò ni nǹkan tí a dín pẹ̀lú òróró tàbí epo.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Mi ń ṣiṣẹ́ láti ilé, mo le máa ń ṣiṣẹ́ láti ilé torí pé ìdí tí mo ṣọ bẹ́ẹ̀ ni wipé ǹnkan kan ò máa ń bọ́ sí, ó lè bọ̀, mo lè máa ń ṣiṣẹ́ láti ilé fún bí i, bí i oṣù mẹ́fà.

Kí ni o máa ń kọ bí o bá ní láti jáde níle ìkàwé? Nǹkan tí mo máa ń kọ́ tí n bá jáde nílé ìkàwé ni àwọn nǹkan tí mo rí mọ̀ dájú nípa pé, "à, kíni yí o mo rí ìmọ̀?"

Èròjà wo ni o máa ń lò jù? Èròjà tí mo máa ń lò jù tó bá jẹ́ pé tí óunjẹ èròjà tí eeyan maa ń lò jù maggi àti iyọ̀. Àmọ́ tó bá jẹ́ wipé àwọn èròjà ǹnkan mii bí i ǹnkan kòkòńṣìn mi ni èròjà tí ẹ náà ni eeyan a tún lò.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Èh mo máa ń sùn ní ọ̀san lẹ́ẹ̀kọ̀kan tí ara mi bá ṣe rí. Tó bá jẹ́ pé bí tii ara mi fẹ́ orun, mo máa hun àmọ́ tó bá jẹ́ ara mi o fẹ́, igbamii mi ò ní sùn ní ọ̀sán. Mo máa ń sùn lọ́sàn-án, mi dẹ̀ kí ń sùn ní ọ̀sán.

Ṣàlàyé bí a ṣe máa ń ya àwòrán rẹ̀. Bí a ṣe lè ya àwòrán mi lè ṣàlàyé ń pa rẹ̀ torí pé mi kọ́ṣẹ́ yíya àwòrán, mi kọ́ṣẹ́ rẹ̀ rárá. Torí náà mi le sọ nípa bi wọn se n ya àwòrán rararara.

Sọ fún wa nípa kí kí kíkọ́ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀ǹpútà. Kíkọ́ ẹ̀kọ́ ni órí fóònù tàbí kọ̀ǹpútà jẹ́ ǹkan tó yára gan ni tí ó máa ń jẹ́ kí èèyàn tètè mọ ǹkan náà dáadáa.

Lero rẹ, kínni ìdílé nípa omi ju? Omi tó dùn tó dùn dẹ omi tó mọ́ ṣá máa ń wà ní orí ògì tí wọ́n bá ti ṣe ògì tán tí ó máa ń dé kí ó ní adùn.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mi o fẹ́ràn pín oúnjẹ mi o. Mo máa ń jẹun mi tán ní ẹ̀ẹ̀kan tí ń bá ti bùu. Máa jẹ tán ní ẹ̀ẹ̀kan tí bá ti bu, kí wọn máa pín oúnjẹ kélekèlé. Mi ò fẹ́ràn rẹ̀ rárá rárá.

Báwo ni o se maa n daabobo aye ikọkọ rẹ lórí íńtánẹ́ẹ̀tì. À, bi eeyan ṣe maa maa dáàbòbo wọn. Elédùmarè nìkan ni ó lè dáàbò bo àwọn ọmọdé ìsìn yìí ní orí íńtánẹ́ẹ̀tì torí pé nǹkan tí eeyan o mọ̀ gan.

Ṣé o ní jẹ́ ní kùtùkùtù, tàbí pé kí ló dé? Ṣé o ń jẹun ní kùtùkùtù? Bẹ́ẹ̀ ni. Tí má tí jí ǹkan tí ẹnu mi bá ti bà náà ní jíjẹ, kò sí dúró, kò sí ìbẹ̀rẹ̀ kí n tí máa jẹun lọ ní kókó.

Sọ fún wa nípa iṣẹ́ rẹ pẹ̀lú igi tàbí èédú. Iṣẹ́ igi, ó jẹ́ iṣẹ́ ti àwọn eeyan maa n se ti o sábà wọ́pọ̀ mọ n sin ka àwọn èèyàn o ta, èédú ni ó máa ń wọ́pọ̀ ìsìn torí àwọn oríṣìíríṣìí ǹnkan ló ń lo èédú.

Ìgbà mélòó ni mo máa ń wo ojú awọ̀ran lójoojúmọ́? Kosi ìgbà tí mi ò lè wo ó, torí kò sí àkókò àbí ìgbà kankan fún tí mo máa ń wo. Mo ṣa máa ń wò dáadáa ní àkókò tó bá ti wù mí.

Bí o bá lè yí ọ̀un kan padà ní agbègbè rẹ, kí ni o máa jẹ́? Níkan tí mo lè yí padà ní agbègbè mi kò ju bóyá bí network ló ti ò fi lè yára dáadáa torípe nǹkan tó lẹ́wù mí níyẹn.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún àwọn èèyàn kan tó jẹ́ pé mo mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé ó tọ́ sí tí wọ́n gba iṣẹ́ ọ̀fẹ́ náà. Mo ti ṣe rí, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ àmọ́ ko i ṣe ọwọ́ gangan ni màá fi máa kọ tí àwọn èèyàn ó fi máa ri kà ó. Mo máa lo bírò tàbí nǹkan tí yóò máa jẹ́ kí àwọn ènìyàn lè rí nǹkan tí mò ń kọ. Hmmm.

Sọ fún wa nípa ọjọ́ tí o rántí jù. Ọjọ́ tí mo rántí jù oun ni ọjọ́ tí mo tọwọ́ bọ ǹnkan gbígbona tí ọwọ́ mi sì bò tó jẹ́ pé apá rẹ̀ kan sì wà ní ọwọ́ mi. Ó jẹ́ ọjọ ńlá kí ó jẹ́ pé mo rántí tí mi le gbàgbé rárá.

Báwo ni o ṣe máa ń mọ ẹni tí o le gbé ké le nínú ọ̀rọ̀ kan? A mi i mọ́ o. Mi ò lè parọ́. Mi ò mọ ìyẹn dáadáa. Lórí ṣe ń bá ní kí ń máa sọ n pa rẹ, mo lè parọ́.

Sọ fún wa nípa àṣà s'isọ ọmọ lórúkọ. Bísí ọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá ó pe oríṣiríṣi torí pé ẹ̀sìn ni a fi ń sọ ọmọ lórúkọ nísinyìí. A máa pa ẹran fún ọmọ tí wọ́n fẹ́ sọ ní orúkọ, àdẹ́, máa sọ ọmọ ní orúkọ.

Sọ fún wa nípa ọbẹ̀ tí wọ́n ti sè fún ẹni tí ò le, ẹni tó ní àìsàn. Ah! Ẹni tó máa sọ pé ó wùn jẹ ni, tí ó máa sọ pé bíi ọbẹ̀ ẹ̀fọ́ àbí ọbẹ̀ ilá ni ó wùn jẹ ní àsìkò náà, òun ni a máa bá ṣè.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó ni ó lò ìṣe ìgbọ̀nsẹ̀? Ki n se àwọn iṣẹ́ tí ẹ pé iṣẹ́ ẹgbin ni? Ó ní àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tó ẹ pé èèyàn gan ò lè fi lomọ ẹni tí èèyàn bí. Bẹ́ẹ̀ ni, óun ní àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀.

Sọ fún wa nípa iṣẹ́ wo tí a lè ṣe ní agbègbè rẹ. Iṣẹ́ tí a lè ṣe ní agbègbè mi kò ju iṣẹ́ oko lọ. Kí èèyàn dá oko, òun ni ẹeyan lè ṣe ní agbègbè mi dáadáa torí o ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ ibi tí àwọn ṣẹ̀ṣẹ̀ n mọ̀ ni.

Báwo ni o se maa n dáhùn fóònù ni ibi iṣẹ́. Mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ ni pé mo máa fi sí ibi tí wọ́n máa ń ní ká fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sí, tó bá yẹ ti lè tó àsìkò tí a máa lọ wò, wọ́n máa sọ fún wa. Bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ nìyẹn.

Báwo ni o se n sinmin kúrò lórí ọjọ. Bí mo ṣe máa ń ṣe ní ojú ẹ̀rọ ni pé màá fi àra bàlẹ̀ dáadáa tó jẹ́ pé mi ò ní fi ṣe àṣìṣe.

Sọ fún wa nípa ìgbéyàwó tí o lọ́. Ìgbéyàwó tí mo lọ jẹ́ ìgbéyàwó alárinrin tí gbọ́ngbọ́n kan ṣe dáadáa tí ìyàwó àti ọkọ tí wọ́n ṣe dáadáa níbi bẹ́ẹ̀. Óun ní ìgbéyàwó tí mo lọ, bẹ́ẹ̀ ni.

Ṣé o mọ bí a ti ṣe ń kan àwòrán ilé? Mi ò mọ ń pà rẹ́ o. Mi ò ní ìmọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ni, mi nímọ̀ kankan nípa àwòrán. Rárá, rárá, mi ò ní ìmọ̀ nípa rẹ̀. Nítorí pé ǹnkan tí eeyan o ba ti ní ìmọ̀ nípa rẹ̀ eeyan e ṣe. Bẹ́ẹ̀ ni.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, àmọ́ kò sí eléyi tó ní ata yóyòóyò tí máa jẹ tó yẹ pé gbogbo ẹnu o máa ta mi. Àmọ́ mo fẹ́ràn oúnjẹ tó ní ata, mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa, tí ki n se eléyi tí a máa ta ni ní ẹnu gan.

Ṣàlàyé bí a ṣe ń jẹ oúnjẹ tí o fẹ́ràn. Bí a ṣe ń jẹ oúnjẹ tí mo fẹ́ràn ni ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú dòdò àti ata dindinpẹ̀lú ẹran tí èèyàn bá ti sin. Ìrẹsì lé náà, èèyàn áwa jeko jinná dáadáa, tó bá ti jinná, èèyàn á sẹ ẹ̀wà, èèyàn á dín ata rẹ náà sí i pẹ̀lú.

Lérò rẹ kí ni ọrẹ ọ̀rẹ́ tó tọ́? Ọ̀rẹ́ tó tọ́ ni ọ̀rẹ́ tí ó ṣe láìní ìkùnsínú, láìní pé "a teléyí tí n bá ṣe fún ùn kò ní dé ibi tí ó dé." Kànkàn ọ̀rẹ́ tí ó tọ́ ni ọ̀rẹ́ tí ó ní ìkùnsínú.

Sọ fún wa nípa rinrìn ẹsẹ̀ ní agbègbè rẹ. Rinrin irin ẹsẹ̀ ní agbègbè mi jẹ́ irin tí wọ́n lè ṣàdede sọ wipé kí eeyan mọ rìn àmọ́ tó bá ti n di ọwọ́ alẹ́, kóníkaluko wọlé rẹ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú ojú nígbà tí o bá ń ṣiṣẹ́ pẹ́? Mo ṣe bá, mo máa ń fi nǹkan ìdáàbòbò sí ojú mi. Àwọn gíláàsì tó jẹ́ wipé tí mo bá ń ṣisẹ, yóò máa bá ń ṣọ́ tí nǹkan bá fẹ́ wọnú ẹyin ojú mi lọ.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Ìdọ́gba, ìgbésí ayé àti iṣẹ́, ǹǹkan kan náà ni méjéèjì ní ọ̀dọ̀ tèmi, torí tí èèyàn ò bá ṣe méjéèjì kòsí— tí èèyàn ò bá ṣe iṣẹ́, kòsí bí èèyàn ṣe fẹ́ ṣe ìgbésí ayé, bẹ́ẹ̀ ló ṣe rí.

Sọ fún wa nípa ohun tí o ya ọ lẹ́nu. Nǹkan tí ó ya mí lẹ́nu oun ni pé tí n rí ǹkan tó jẹ́ wẹ́ ah! Mi ò mọ̀ pé kí ni ó lè bọ́ sí tí ó padà wá ṣe. Ó máa yà mí lẹ́nu gan an ni tó jẹ́ wi pé mi ò ní ọkàn rẹ̀.

Sọ fún wa nípa ibi tí o gbọ nípa rẹ̀ nǹkan tí o sì fẹ́ rí. Ibi tí o wumi kí n fẹ́ rí òun ni ìlú òkè tí àwọn eeyan sa máa ń lọ ní ọ̀dọ wa láti lọ rí iṣẹ́ owó. Ìbẹ ni o wumi dáadáa.

Ṣàlàyé bí a ṣe lẹ́ gbé oúnjẹ kalẹ̀ fún àlejò. Bí ó bá ṣe iru oríṣi àlejò ló wà, àwọn àlejò kan wà tó jẹ́ pé wọ́n gan ò bìkítà oúnjẹ, àwọn kan sì wà tó sì bìkítà oúnjẹ irú àwọn. Ó lè jẹ́ pé nǹkan tí èèyàn bá ní níbí ni ó máa sè láti ṣe láti jẹ.

Sọ fún wa bí o ṣe máa ń kọ àwọn agbà ní liló fóònù. Bí mo ṣe máa ń kọ́ àwọn àgbà ní ló fóònù nipé, eeyan máa ní sùúrù gan ni nítorí pé ìgbà titi wọ́n kò sí fóònù ní ayé ìgbà náà. Kíkọ́ wọn èèyàn gbudọ̀ ṣe sùúrù.

Ṣàlàyé bí o ṣe máa ń kó ohun tí o máa ń bàjẹ́ ṣé àwọn ohun tí ó bàjẹ́, bí mo ṣe má ń túnṣe nípé ama lo pè àwọn ẹniti ó mo nípa rẹ̀ láti lè bá wa ṣe tí kò ní sí wàhálà kankan rararara. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe tí ò ní sí i pé nǹkan ṣẹṣẹ máa ṣe wàhálà.

Ríro rẹ ṣe ènìyàn n yí padà bí àwọn ṣe ń gbà dá. Ènìyàn tó yí padà ni tí èlédùmarè bá kan ṣà nú igbèsì ayé ẹni tóun. Yiyi ènìyàn padà, kó jẹ ǹkan tó rọrùn rárá rárá bẹ́ẹ̀ ni.

Èrò wo ni o kíkó lè ṣe láṣẹ èrò? Nǹkan tí wọ́n yẹn lè ṣe ní àṣe rin ni wípé tí àwọn iṣẹ́ kan máa wà to jẹ́ wípé èèyàn máa farabalẹ̀ nípa rẹ̀ láti ṣe ohun tí òun fi sọ̀rọ̀.

Báwo ni o ṣe máa ń kọju àsìkò ìparí iṣẹ́? Màá jẹ́ kíákíá ni láti lè tètè jẹ́ kí n tètè máa lọ ilé mi torí pé gbogbo ìbẹ̀ ni ọkàn mi máa wà gẹrẹ́gẹrẹ torí ó máa ti rẹ́ra.

Ṣé o máa ń ṣe ìmọ̀ dùndún soft hair? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe láti má jẹ kí ó kú ní ìjàmbá tí ọlé ìbàjẹ́, hmm, láti má jẹ kó ní ìjàmbá. Ní, torí ọ̀ún màá fi ṣe ìmọ̀ dùndún wọn ní orí rẹ̀

Sọ fún wa bí àwọn aládùúgbò ṣe ń rán ara wọn lọ́wọ́. Nǹkan tí aládùúgbò ní ọ̀dọ̀ wa tí wọ́n fi máa ń ran ara wọn lọ́wọ́ ni pé, boya bí òpó wó, òpó iná tí o kan gbogbo wọn papọ̀, òun ni.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ti n ba ti ṣe àdúrà tan, màá sì máa tẹ fóònù mi tí màá múra ti sùn. Lẹ́yìn tí oorùn bá ti gbé mi lọ, mo sun lọ nun. Bí mo ṣe mọ̀, nǹkan ti mo mọ ń ṣe tí n bá ti fẹ́ sùn.

Lero rẹ báwo ni ìgbéyàwó se yípadà nǹkan tó fi yípadà ni pé ó máa ń kóba ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ní ọ̀nà tó jẹ́ wipé, nǹkan tí agbára ẹni tí ó fẹ́ ṣe tí ò bá sì gbe, yan ṣà tẹ̀ mọ́ ni dídan.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀wà. Oun ni mo fẹ́ràn. Kan adin tasí. Ó ni mo fẹ́ràn jù pẹ̀lú ẹja tàbí àwọn ẹran oríṣiríṣi ẹran bíi ẹran ẹrin àbí àgé máwọ̀. Ó ni mo fẹ́ràn jù.